Orísìírísìí ọ̀nà wà tí mo má fi ń kọjú isoro ní ibi iṣẹ́. O ní láti ṣe pẹ̀lú ìṣòro tó bá jẹ́. To ba je ìṣòro nínlá ni tí ó jẹ́ pé a ti kọjú ẹ̀, ó máa gbà mí lásìkò, ó dẹ̀ máa ná mi ní owó. Màá ní láti bá oníbàárà mi sọ̀rọ̀ kí n jẹ́ kó mọ iru ìṣòro tí à ń kọjú lára iṣẹ́, kó lè fún mi lásiko, àkókò àti àsíkò láti bá ṣe iṣẹ́ e dáradára. Bi mo ṣe máa ń kojú àwọn ìṣòro kọ̀ọ̀kan níbi iṣẹ́ nìyẹn.

Ṣé o jẹ́ ẹni tí kò ń jẹ ẹran? Mo jẹ ẹran jù, mo jẹ ẹran jù kọ̀lọ̀kọ̀lọ̀ lọ. Mo jẹ́ ẹni tó máa ń jẹ ẹran, oríṣiríṣi ẹran lè mo máa ń jẹ. Mo máa ń jẹ àgbò, mo máa ń jẹ màlúù, mo máa ń jẹ àwọn ẹran ìgbẹ́ yìí bíi ikún, bíi ọ̀yà, bíi ìgalà. Oríṣiríṣi ẹran lè mí máa ń jẹ yàtọ̀ sí ẹran èèyàn.

Aláburúkú o jẹ́ ǹkan tí mi ò kí ń sábà lálàá, tí n bá dẹ̀ lálàá gan, mo lè maa rantí mo ti n bá ma jí. Nítorí tí má fi lè sùn báyìí, ẹni tó sí ṣíṣẹ́ lọ láti àárọ̀, kí n wá délé lálé, kí n tún wá sùn, kí n wá lála kan ló máa ta mi jí. Irọ́ ó, tí n bá fi lè sùn mọ́ndọ́là yòoku dàáro ọjọ́ kejì, mo wá le jí láàrọ̀ ọjọ́ kejì gan, kí n mọ̀ rantí pe mo lála, kí n tún mọ ra, kí n tún gba ibi iṣẹ́ lọ. Nítorí náà mi mọ boya mo máa ń lála burúkú.

A mà nífẹ̀ẹ́ sí láti kọ́ èdè bí i mẹ́ta mẹ́rin sí èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì tí mo mọ̀ nísìnyí. Àwọn èdè tí mo dẹ̀ fẹ́ kọ́ yìí jẹ́ èdè China Mandarin, èdè Faransé tó jẹ́ French àti èdè Pọtugí tó jẹ́ Portugal. Nítorí iru àwọn èdè wọ̀nyí ó ma ń, ó ma ń ràn èèyàn lọ́wọ́ tí èèyàn bá pada fẹ́ ṣiṣẹ́ ìjọba.

Owó iṣẹ́ jẹ́ nǹkan tí máa ti gbà lọ́wọ́ oníbàárà mi. Aró wò tí máa gbà lọ́wọ́ oníbàárà mi náà máa pè ní owó iṣẹ́. Màá yọ owó iṣẹ́ mi sọ́tọ̀, màá yọ owó àwọn irin iṣẹ́, àwọn nǹkan ìlú iṣẹ́ tí màá fi ṣe iṣẹ́ fún oníbàárà mi, màá yọ sọ́tọ̀. Àmọ́ ní àkọ́kọ́ owó iṣẹ́ mi kọ́kọ́ gbọ́dọ̀ pé kọ́s òun ni owó ọ̀yà tèmi. Tí ó bá sì owó ọ̀yà, inú dùn dún kọ́ ni èèyàn ofi ìṣiṣẹ́, èèyàn ó dé ṣe iṣẹ́ kíṣẹ́ sí inú iṣẹ́ fún oníbàárà ni.

Àwọn tí mo fẹ́ràn jù, mo nífẹ̀ẹ́ àwọn ẹbí mi lọ́pọ̀lọpọ̀, ìfẹ́ wọn ló kọ́kọ́ má a ń wá sí mi ní ọ̀ọ́kàn nítorí àwọn ni, àwọn ni alábàárò mi, tí nǹkan kan bá ṣẹlẹ̀ àwọn là á kọ́kọ́ sọ fún, àwọn náà tọ́ wa sọ́nà, bí nítorínà àwọn òbí mi méjèèjì, àwọn àbúrò mi, àwọn ni mo nífẹ̀ẹ́ sí jùlọ, kó tó wá ká àwọn ọ̀rẹ́ mi.

Mi ò ní ọjà kan pàtó tí mo má ní mò ń ta, ṣùgbọ́n àwọn ọjà tí mo lè sọ wípé mo ní ni àwọn bí i ṣampulu tá ń pè ní bí àpẹrẹ iṣẹ́ tí má fi ran àwọn oníbàárà mi ni tí wọ́n bá gbéṣẹ́ fún mi. Àwọn yẹn mo má ń ṣètọ́jú wọn dáadáa kó má baà bàjẹ́ kí n lè má fi ran àwọn oníbàárà mi nígbà kúgbà tí mo bá fẹ́ gbàṣẹ́ ní ọwọ́ wọn.

Mo fẹ́ràn sí kí n má a rìn nínú atẹ́gùn, kí n dẹ̀ tún má a ṣiṣẹ́ nínú atẹ́gùn. Nítorí tí atẹ́gùn bá fẹ́ sí ẹni lórí, ọpọlọ má a ń ṣiṣẹ́ dáadáa, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni èèyàn o le rò, tó jẹ́ ǹkan dáadáa ni o. Ìwàlẹ́rù ǹkan burúkú iyẹn ò ní dà ọ́. Nítorí náà mo fẹ́ràn kí n má a rìn nínú atẹ́gùn. Tí mo bá fẹ́ rònú gan, mo fẹ́ràn kí n jókòó sí abẹ́ igi. Kí atẹ́gùn àlàáfíà má a fẹ́ sí mi lórí, èrò ori ẹ̀ má a le ṣiṣẹ́.

Èmi ò wọkọ̀ òfuurufú rí o. Mi ò dè mọ bó ṣe máa ń rí. Nítorí náà mi ò lè dáhùn béèrè yìí dáadáa. Ǹkan tí mo kàn mọ̀ ní wípé ọkọ̀ òfuurufú, o mọ̀ rí tó máa ń fò lọ lókè. Àmọ́ tí n bá máa nífẹ̀ẹ́ sí láti wọkọ̀ òfuurufú, máa nífẹ̀ẹ́ láti jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé kí n lè mọ̀ wó ta díẹ̀díẹ̀. Kọ́ se pe ma torí bọ̀ta 'cos, wọn ò ní sí wíndò è. Kí nìkan lè mọ̀ wó ta, kí n lè mọ̀ bí kíni ṣe rí. Ìdùnnú kan ni kí wọ́n jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé.

Ẹni tó ń wówo í sùn lọ́sàn, òrun ọ̀sán wẹ̀ níwájú adájọ́. Mi ò sún ọ̀sán o, níbi táa wà táa ti ní làkàká láti rówó láti rówó oúnjẹ alẹ́, màá bọ́ sórí ibùsùn, màá ní mo fẹ́ sún rún ọ̀sán. Mo lè sún ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan náà nígbà tí ó bá jẹ́ pé mo ti ṣisẹ́ ní àárọ̀ kùtù hà, tara ti wá mọ́ se ìmẹ́lẹ́ díẹ̀, a fẹ́ sún ọ̀sán ká fi gba gbarapa ká to tùn bẹ̀rẹ̀ iṣẹ́. Bọ̀ òrun yẹn ò kí n ju wákàtí kan, wákàtí kan àbọ̀ lọ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Mi ò kín lọ sí ibi orin o. Mi ò kín lọ bẹ́, mi n tẹ tàbí orin. Mo kàn lè gbọ́ orin ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kí n ti àwọn kíní pélé te kéèké íbọ̀tì, kín kí ìbọ̀tì àbí àwọn tó lókun kí n mọ dá orin gbọ́ ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ṣùgbọ́n kín mú àsìkò mi, àsìkò tó jẹ pé iṣẹ́ ló yẹ ká fi ṣe kí n wá gba íle orin lọ kíni mo fẹ́ lọ gbọ́ orin. Mo kín ṣe yẹn.

Mo ò kí ń fi kọ́kọ́rọ́ mi sí ibi kankan, kó dà kó jẹ́ kọ́kọ́rọ́ ilé tàbí ti ibi iṣẹ́. Mo má ń so wọ́n pọ̀, mo má ń gbé wọn káàkiri ibi tí mo bá ń lọ ni. Àbúrò fisibí kan làborò sọ pé èèyàn kan ṣe gbére gbére wá sé gbẹ̀bẹ̀, kó lọ́rí, kó gba'bẹ̀, kó wọlé, kó kó mi lẹ́rù lọ nítorí mo ń kó kọ́kọ́rọ́ mi káàkiri ni. Ṣùgbọ́n tí bá máa lálejò, mo lè yọ kọ́kọ́rọ́ ilé, mo lè lálejò ní ibi iṣẹ́, ṣùgbọ́n tí ilé, mo lè yọ kọ́kọ́rọ́ ilé, màá fi sí abẹ́ ìtẹ̀sẹ̀- ìtẹ̀sẹ̀ wọlé, ẹniyen lè mu níbẹ̀ kó wọlé, kó jókòó títí tí ìgbà tí màá fi dé. Tí ó bá jẹ́ pé ìyẹn, màá gbé kọ́kọ́rọ́ mi káàkiri ibi tí mo bá ń lọ ni.

Mi ò kín ṣà dédé ra epo sí ọkọ̀ mi. Epo tí ó ma gbé mi ní ọ̀sẹ̀ kan ni màá rà sí ọkọ̀ mi ní odidi fún ọ̀sẹ̀ kan. Tí ó bá ti jẹ́ wípé mi lọ sí ìbi tí ó jìnà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo ní láti lọ sí ibi tí ó jìnà tàbí òde, mo wà le lọ ra epo mìíràn. Ṣùgbọ́n èyan ò kín jẹ́ nǹkan tí mo máa n ṣe déédéé. Ju npé ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni mo máa ra epo sọ́kọ mi láti gbé lọ sí ibi iṣẹ́ padà wá lé.

Bẹ́ẹ̀ni o, mo ní nǹkan ọ̀sìn. Ṣùgbọ́n ẹranko ọ̀sìn tẹ́ dárúkọ yìí ó jọ mọ́ pé bí ẹran, mi ò dẹ̀ kí n sin ẹran. Adìẹ òhun ni èmi n sin, nítorí adìẹ fẹ́ jáwo jú ẹran lọ. Oṣù méjì sìn, oṣù mẹ́rin márùn ún ẹ ti ta adìẹ ẹ ti rowo. Ṣùgbọ́n oṣù ọdún kan, ọdún méjì ẹran lè mọ tí bímo débi pé, ẹ máa ní ẹ dè fẹ́ tà. Nítorí náà adìẹ ni nǹkan ọ̀sìn tí mo n sin.

Mi ò ní àǹfàní àtimọ gbogbo àwọn arádúgbò mi dáadáa, ṣùgbọ́n mo ṣì mọ àwọn arádúgbò mi tó sún mọ́ mi ní ilé tí ẹgbẹ́ ilé wa sún mọ́ ẹgbẹ́ dáadáa. Nítorí àwọn yẹn tí n ba lọ ibiṣẹ́ láàárọ̀, màá kí wọn káàárọ̀, màá kí wọn káalẹ́. Nítorí náà mo ṣì ní àǹfàní àtimọ àwọn yẹn. Mi kàn láǹfàní àtimọ gbogbo èèyàn arádúgbò mi. Nítorí arádúgbò ńlá kan ni mò ń gbé.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mi ò kín ṣàdédé ṣe àdéhùn fún èyàn. Ẹni tí n bá se àdéhùn fún a jẹ́ni tó se kókó àti nǹkan tó se kókó tó jẹ́ pé mo gbúdọ̀ mo ní láti se fún ẹni yẹn. Nítorí náà tí n bá fi lè se àdéhùn fún èèyàn, kò jẹ́ nǹkan tí mo máa ń gbàgbé nípa ẹ.

Bẹ́ẹ̀ni o, mo ní aṣọ òtútù. Tí àsìkò òfinkíìn àbí ìta mọ̀ ní àsìkò ọyẹ́ nílẹ̀ Yorùbá ń bi bayi bádé, aṣọ òtútù ló máa ń dáàbò bo ara wa. Ẹni tí ò bá ní aṣọ òtútù, òtútù burúkú ló fi ń ṣeré òun àti jáde fún ní àárọ̀ kùtùkùtù gan máa dīṣẹ́. Aṣọ òtútù la máa ń wọ̀ láàárọ̀ kùtù láti gba ilé ìwé wa àbí ibi iṣẹ́ wa lọ.